À, oúnjẹ tó ní ata. Mo fẹ́ràn è gidi gan an ni o. À, tí n bá jẹ oúnjẹ tó ní ata ní ọjọ́ kan, ẹnu mi ò ní, ẹnu mi ò ní dúró. Mo máa ma tutọ́ káàkiri tí n bá ti jẹ oúnjẹ aláta. Oúnjẹ aláta jẹ́ oúnjẹ fún, pàtàkì fún ọmọ Yorùbá. Tí ọmọ Yorùbá ò bá ti jẹ oúnjẹ ata, a máa tutọ́ káàkiri gbogbo àdúgbò ní.

Hmm, ìbéèrè ó ṣe pàtàkì ní ilé ayé eníyan. So àwọn nǹkan tí èmi àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi wọje. Lálá kọ́kọ́, ẹm, bó ṣe ń kọ́ nǹkan tó ń pè ní email. Mi ò mọ̀ bó ṣe ń kọ́ dáradára pẹ̀lú ìmi tún jẹ nítorí pé mò ń bá àwọn tó ń ṣe, ẹ́, ẹ̀rọ alágbèéká, mò ń bá wọn ṣiṣẹ́. Nítorí, nítorí náà mo fẹ́ ṣe, mo fẹ́ bẹ̀rẹ̀, ẹ́, ilé iṣẹ́ ẹ̀rọ alágbèéká tèmi. Mo fẹ́ kọ́, nítorí náà mò fẹ́ kọ́ bó ṣe ń ṣe ẹ̀rọ alágbèéká náà.

Ìmọ́ tuntun, àwọn ìmọ́ tuntun tí mo fẹ́ kọ́ ni, um, bí mo ṣe sọ ní alákọ, alákọ̀kọ̀, ẹ̀rọ alá, bi won ṣe máa ń ṣe ẹ̀rọ alágbèéká àti bi won ṣe máa ń kọ ǹkan tó ń jẹ́ imeeli. Imeeli yẹn òun ni, um, ẹ́, ilé iṣẹ́ sí ilé iṣẹ́ ló máa ń kọ síra wọn láti orí àwọn ẹ̀rọ, ó lè, ó lè jẹ́ atalágbeka, o de lè má jẹ́ talágbeká. So imeeli yẹn ni wọ́n máa ń kọ síra wọn.